Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Mo máa ń siṣe fún wákàtí tí ó pọ̀ lójoojúmọ́ nítorí àwọn nǹkan tí ó ṣe pàtàkì tí mò de máa ń ṣe náà gẹ́gẹ́ bí ènìyàn. Awon iṣe yii jẹ́ iṣẹ́ kan tí ó ṣe pàtàkì fún mi nítorí kí eeyan máa ṣiṣẹ́ láti dédè aago márùn-ún mẹ́jọ àárọ̀ sí aago márùn-ún ìrọ̀lẹ́ sí náà.

Ṣé orí máa ń fọ́? Orí máa ń fọ́ mi nígbà mìíràn gẹ́gẹ́ bí ènìyàn. Ó lè jẹ́ ǹkan tí ọ̀dà àti ó lè mú mí dùn náà. Ni ènìyàn tí mo fi máa ṣe lé ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Ki lè jẹ́ ǹkan tí ọmọ tí ó dẹ̀ tí dára, àwọn ọmọ dẹ̀ máa ń ṣe lé e ní gbogbo ìgbà. Àní ìgbà tí orí bá fọ́ mi mo máa lò àwọn òògùn sí i náà.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Láti tọ́jú ara jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo dé máa ṣe lé yí ọna tí ó tọ́ àti ní ọna tí ó yẹ náà. Mo jọ́ pé, lé jẹ́ nǹkan tí ó dára. Mo de máa jẹ pé mo tọ́jú ara mi ní ọna tí ó tọ́ àti ní ọna tí ó yẹ náà. Rara, mo ko fẹ́ràn kí mo máa jẹun tó dára. Mo wẹ̀ ní àkókò àti lọ ṣe ìmọ́tótó ara ní eré náà si.

Ṣé o máa kọ lẹ́tà fún àwọn ènìyàn? Mo o máa kọ lẹ́tà fún àwọn ènìyàn nígbà mìí tí ayé rẹ bá ṣì sílẹ̀, ntorí pé eléyì jẹ́ nǹkan tí ó dára, tí ó dẹ̀ tù, ṣe pàtàkì náà. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe eléyì ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ dáradára náà. Inú mi dẹ̀ máa ń dùn ń gbàtí mo bá ṣe àwọn eléyì nítorípé ó jẹ́ ǹkan tí odára.

Kí ni ó máa ń wà nínú òṣìṣẹ tuntun? Àwọn oṣiṣẹ tuntun jẹ́ àwọn ènìyàn kan tó ṣe pàtàkì sí mi, mo dẹ máa n wá àwọn ǹkan tí ó pọ̀ nínú wọn. Láàkọ́kọ́ mo fẹ́ran oṣiṣẹ tuntun, tó bá ní ọgbọ́n ìmọ̀ àti òye láti ṣe iṣẹ́ ti mo fẹ́ fún wọn. Òṣìsẹ́ tí ó bá le ṣe iṣẹ́ ọ̀tún àti láti mú ìrò tuntun wá náà láti dá bí ko wo àwọn iṣẹ́ tẹ̀síwájú àwọn ẹlẹ́yìí ni mo máa wà nínú òṣìsẹ tuntun.

Ṣé o fẹ́ràn ẹ̀rọ ìgbésókè? Ẹ̀rọ ìgbésókè jẹ́ ẹ̀rọ kan tó dára lọ́pọ̀lọpọ̀ ó dà jẹ́ ǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Nìyẹn ni mo ti máa ń lo lẹ́yìn ní òrèkóòrè náà ní tí ó kó jẹ́ ǹkan tí ó máa ń mú nú mi dùn. Mo dẹ̀ máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ gidigidi.

Báwo ni o máa ń ra nǹkan? Nígbà tí o bá wù mí láti ra nǹkan, mo fẹ́ràn láti máa lọ sí ọjà. Ọjà jẹ́ ibi kan tí ó dáa lọ́pọ̀lọpọ̀, tí mo de fẹ́ràn láti máa ra gbogbo àwọn nǹkan tí mo bá nílò náà. Ídí ni yìí, tí ẹ kó nígbà tí o bá wù mí láti ra nǹkan, ọjà ni mo máa lọ. Jẹ́ nǹkan tí ó dáa lọ́pọ̀lọpọ̀, tí nu mí dẹ̀ waa ń dùn sí nígbà tí mo bá ṣe.

Ṣé o féràn àwon ìpàdé lórí fóònù? Àwon ìpàdé lórí fóònù jẹ àwon ìpàdé tí ó dáa tí ó dẹ̀ ṣe pàtàkì náà. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe léyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Nítorí pé èléyìí jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀, ó dẹ̀ jẹ ǹkan tí ó máa ń finú mi dùn nígbàkúgbà náà. Ìdí nìyẹn tí mo fi fẹ́ràn èléyìí.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Láti pàrọ̀ ǹkan jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Òní lè máa ṣe ilé ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀ràn tó yẹ ní ìgbà tí ọ̀ṣùkù bá wà fún mi láti ṣe, mo máa dárí pé mo ṣe ilé yìí nípa dára. Ido ogun jẹ́ ǹkan tí ó máa jẹ́ kí inú mi dùn náà mo lè máa fẹ́ran eré ìdárayá sí ibẹ̀ síbẹ̀ náà sí.

Ṣé o máa ń rántí àlá rẹ? Àlá jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo de máa rántí àwọn eleyii ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Nígbà tí mo bá ní àlá, màá rí dájú pé mo ṣe gbogbo àwọn nǹkan tí ó tọ́ ní orí ee náà láti rí dájú pé gbogbo awon nkan tí mò ń ṣe. Ó wà ní déédéé. Nígbà tí mo bá dẹ̀ la àlá, mà ri daju pé mo kó wọn sílẹ̀. Idi ni yen tí mo fi máa ń rántí wọn.

Kí ni ìlànà ìpolówó rẹ? Ìlànà ìpolówó mi jẹ́ nǹkan tó dára, tí ó dẹ̀ ṣe pàtàkì. Ìdí niyẹn tí mo fi máa n ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe ènìyàn náà, wọ́n máa ń lo oríṣiríṣi ètò láti yà kọ́mọ ṣe ìpolówó tí ó dára. Ní orí Íńtánẹ́ẹ̀tì tàbí ní orí sóṣú máídíà, ibí báyìí ni mo ti máa ń ṣe àwọn eléyìí.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Àwọn iṣẹ́ àkànṣe jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dè máa n ṣe àwọn ẹlẹ́yi ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà tí ó sì ye naá. Láti máa ṣe ètò iṣẹ́ àkànṣe jẹ́ nǹkan tí ó dára, nitori pé ó máa fún mi láyè láti ṣe gbogbo àwọn nǹkan tí mo ní ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ.

Ṣé o fẹ́ran wà ní òru? Láti wà ní òru kì í ṣe ǹkan tí mo fẹ́ran láti ṣe. Amò nígbà tí to ba je pè ǹkan tí ó wù mí ní nìyen ni. Nígbà tí mo bá fẹ́ sùn, màá ri dájú pé mo pa iná, pé mo dẹ̀ wà ní òru, nitorí pe ẹ́lẹ̀yì máa ń jẹ́ kí àmìn dá yekeyeke àtì láti ri dáju pe mo sùn, àmìn dáradára náà ṣi.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà jẹ́ nǹkan tí o se patakí. Ó de jẹ́ nǹkan tí mo fẹ́ràn naa idi nìyẹn tí mo máa ń ri dájú pé mo ṣe àwọn eleyii ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Eleyii dè jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀

Ìgbà mélòó ni ìrìn àjò rẹ máa ní lọ sí ibi tí ẹ máa ń gba? Ìrìn àjò mi lọ sí ibi tí ẹ máa ń gba akókó díẹ̀ lọ́wọ́ mi nítorí pé ilé yìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì àti ilé yìí tí ó de dára náà. I. Díẹ̀ ni ye tí mo fẹ́ máa ṣe, èlé ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ ní dáradára náà síbẹ̀ sì.

Ríran bí a ti ń ka àwòrán ilé. Àwòrán ilé jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo lè mọ bí wọ́n ti ń ka ilé yìí dáradára. Nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga, ilé ìjẹ́ lára àwọn nǹkan tí mo kọ́ ní ilé ìwé ẹ̀kọ́ tí ó le jẹ́ wípé mo mọ̀ ó, tí ó le yè kúrò náà, ìdí nìyẹn tó jẹ́ pé mo fi mọ bí wọ́n ṣe ń ṣe àwọn ilé yìí.

Bawo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ìdárayá mi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, wọ́n de jẹ́ ǹkan tí ó dára tí mo de màá ń ṣe ní ore kore náà. Ètò ìdárayá mi jẹ́ ǹkan tí ó dára tí gbogbo àwọn ènìyàn lè fẹ́ràn ṣí, ìdí nìyẹn tó ń kọ́ mo máa ń ṣe eléyìí ní gbogbo ìgbà nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ síbẹ̀ sí.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ̀tótó ilé rẹ? Ìmọ̀tótó ilé mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń ṣe eléyìí náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Nítorípé eléyìí jẹ́ nǹkan tí ó yẹ kí ènìyàn máa ṣe, ìdí nìyẹn tí mo ṣe máa ń ṣe eléyìí, àtí láti rí dájú pé gbogbo ǹkan tí mo ń ṣe, ó tẹ̀síwájú ní ọ̀nàkona náà.

Ṣé o ti bẹ̀rẹ̀ àwọn láti ọdún ọ̀sẹ̀ tó rí? Láti bẹ̀rẹ̀ àwọn jẹ́ nǹkan tó dára. Wọ́n lè máa ṣe eléyìí ní ọ̀nà tó dà àti ní ọ̀nà tó yẹ. Nítorí pé eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ ǹkan tí ó yẹ kí èèyàn máa ṣe. Ìdí nìyẹn tí ó jẹ́ pé mo máa ń ṣe eléyìí ní gbogbo ìgbà náà. Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí ó dára fún mi.

Ṣé ò ń wọ aṣọ àkáyọrí níbi iṣẹ́? Aṣọ àkáyọrí jẹ́ aṣọ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó le jẹ́ kí ènìyàn máa wọ̀ nítorí pé nígbà tí mo bá lọ sí ibi iṣẹ́, mi ò kí ń fẹ́ràn láti máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn aṣọ tí mo bá ń wọ̀ jáde ní ilé nítorí pé nígbà tí mo bá dé ibi iṣẹ́, mo máa rí dájú pé aṣọ àkáyọrí ni mo máa ń wọ̀ níbi iṣẹ́. Ṣé o mọ̀?

Báwo ni o ṣe máa ń ṣe irun rẹ? Irun jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó dè jẹ́ nǹkan tí ó dára, eleyi jẹ́ nǹkan tí ó máa n mú inu mi dun naa nítorí wipé nígbà tí mo bá ṣe léyìí, ó jẹ́ nǹkan tí ó dára náà. Mo dè máa ṣe irun mi ní gbogbo ìgbà iyẹn ní ìgbà méjì ní oṣù.

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Ìgbéjáde ní ibi iṣẹ́ jẹ́ nkan tó ṣe pàtàkì. Ó dẹ máa ṣe ilé náà gẹ́gẹ́ bí ènìyàn tó kójọ́lára, ọ̀kan tí ó mọ̀ mọ́ mú inú mi dùn, ìdí nìyẹn tí mo fẹ́ máa ṣe àwọn eléyìí, nítorí pé a, ó ṣe pàtàkì. Ó dẹ ṣe kókó láti pé iṣẹ́ ìtẹ̀síwájú náà ṣi.

Àjọ̀dún wo ni mo fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù gege bi eniyan òun ni àjọ̀dún tí kérésìmesì. Àjọ̀dún yìí jẹ́ àjọ̀dún kan tí ó dára lọ́pọ̀lọ́pọ̀ tí ó dẹ̀ máa ń mú mí dùn nígbà tí a bá ń ṣe é na, nitori pé àjọ̀dún yìí jẹ́ àjọ̀dún kan tí ó dára tí ó dẹ̀ máa ń ní àrìnrin lọ́pọ̀lọ́pọ̀. Ìdí niyii ti mo fi fẹ́ràn rẹ̀.

Báwo ni o ṣe máa ń ṣe, o ṣe máa ń tọrọ àforíjì? Mo máa ń tọrọ àforíjì ní oríṣiríṣi ọ̀nà nígbà tí àwọn ènìyàn bá ṣẹ̀ mī àbí nígbà tí mo bá ṣẹ̀ àwọn nkankan tí mi ò fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn mo máa ń tọrọ àforíjì lọ́wọ́ wọn nígbà tí mo bá ṣẹ̀ wọ́n. Elé yi dè jẹ́ ǹkan tí ó dára, tiodẹ̀ yẹ kí ènìyàn máa ṣe.

Ṣé o máa ń lo ọ̀pá ìfàmúra nígbà tí o bá n mu omi mu? Nígbà tí mo bá mu omi mu, mo máa ń lo ọ̀pá ìfàmúra nítorí pé eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Ó de jẹ́ nǹkan tó dára náà, ìdí nìyẹn tí ó jẹ́ pé màá ṣe gbogbo àwọn nǹkan tí mo ní ṣe náà ní ọ̀nà tó ọtọ́ àti ní ọ̀nà tó yẹ. Eléyìí dà jẹ́ nǹkan tí ó dára.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí èniyàn, òún ni oúnjẹ àkàrà tí àwọn olóyinbo moń ṣe small shop. Small chop yìí jẹ́ oúnjẹ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí ó de maa n múnu mi dùn nígbà tí mo bá ń jẹ́. Ó jẹ́ oúnjẹ tí ó máa ń ṣe ara lóore, ó dẹ́ je ará oúnjẹ kan tí ó dára gidigidi.

Ṣé o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí? Lati rìnrìn àjò lọ sí ìlú mìíràn jẹ́ nkan tí ó dára tí ó lè yẹ kí ènìyàn máa ṣe. Mo dà máa ń ṣe léyìí ní oríṣiríṣi ọ̀nà náà. Nípa ìdí èyí, mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí tó lè jọ̀rọ̀ pé mo lọ ṣe àwọn iṣẹ́ àkànṣe láti àwọn iṣẹ́ tí ó dára níbẹ̀ fún iṣẹ́ ọjọ́ iwájú gidigidi.

Kí ni ìgbádùn rẹ̀? Ìgbádùn mi ni oúnjẹ. Oúnjẹ jẹ́ nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Ní oorekoore náà, nígbà tí ó bá de wun mi ní àwọn éleyi ni mo máa ń jẹ, a tiò de jẹ́ nǹkan tí ó dára náà nítorí pé oúnjẹ jẹ́ nǹkan tí ó máa ń ṣeyan lára lóore. Mo jẹ̀yàn to jẹ̀ pé ele jẹ́ nǹkan tí mo gbádùn gidi gidi gege bi ènìyàn dáradára.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Àwọn ohun èlò jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Láti rí ìpèsè wọn de jẹ́ ǹkan tó ṣe pàtàkì sí mi náà gẹ́gẹ́ bí ènìyàn. Nígbà tí mo bá nílò láti pèsè àwọn ǹkan kan, mo fẹ́ràn láti máa lọ sí ọjà. Nítori pe ọjà jẹ́ ibi kan tí mo ti máa ń rí àyè láti ra àwọn ohun èlò wọ̀nyí tí ó dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi náà gẹ́gẹ́ bí ènìyàn.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ aya bí àsá tuntun? Látí ra ẹ̀rọ aya bí àsá tuntun jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Àmọ́ mo máa ń ṣe àwọn eléyìí nígbà tí eléyìí tí mò ń lò tẹ́lẹ̀ tí ó bá bàjẹ́ tàbí tí ó bá ṣiṣẹ́ dáadáa mọ́. Ìgbà yẹn ni mo máa ń rà á mí tí àwọn eléyìí ò bá ṣẹlẹ̀. Àmọ́ a máa rí dájú pé mo rà wọ́n ní láti rí dájú pé iṣẹ́ tẹ̀síwájú sí i.

Ṣé o jẹ́ ẹni ẹni tí kò jẹ ẹran? Mo jẹ́ ènìyàn tí ó máa ń jẹ ẹran, nítorí pé ẹran jẹ́ ǹkan tí ó dá ní ara ènìyàn. Idi niyen tó je pé mo fẹ́ràn láti máa jẹ ẹran ní òrèkoore, nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára ní ara. Àà, o de jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa jẹ ní gbogbo ìgbà náà. Nígbà tí mo bá se oúnjẹ, màá rí dájú pé mo fi ẹran sínú ẹ̀

Ṣé ò ní ètò láti fẹ́ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Tí àyè rẹ bá ṣí le láti fẹ́ iṣẹ́ mi sí ìlú mìíràn, mo máa ṣe àwọn elé yìí. Nitori pé elé wà lára awon nkan tí mo fẹ́ràn gege bí ènìyàn, ó de je nǹkan tí ó dára láti ṣe náà. Ìdí nìyẹn tí mo fi fẹ́ràn àwọn elé yìí ní dáradára sí e.

Ibo ni o fẹ lọ ṣe ìsinmi? Ìsinmi jẹ́ ǹkan tó ṣe pàtàkì, tí mo bá de fẹ lọ fún ìsinmi, mo fẹ́ràn láti lọ sí ìlú China. Ìlú China jẹ́ ibìkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ tí ó dè wu mi láti lọ náà, nítorí pé oríṣiríṣi ǹkan tó ṣe pàtàkì ni ó wà níbẹ̀, ó de jẹ́ ǹkan tí ó dára gidigidi náà ṣi.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí ó fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Àwọn ìmọ̀ kọ̀m̀pútà jẹ́ ìmọ̀ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dè yẹ kí ènìyàn mọ̀ nípa ìdí èyí àwọn eleyin ni mo fẹ́ kó fún iṣẹ́ mí, láti ri dájú pé gbogbo àwọn nǹkan tí mọ́n ṣe ń tẹ̀síwájú, àti láti ri dájú pé àwọn nǹkan ọ̀tún ní wọ́n wà gidi gidí náà ṣe.

Ṣé o máa ń ra? Ṣé o máa ń rara rẹ? Látí máa ma ra jẹ́ ǹkan tó dára tí ó de ṣé pàtàkì mo dẹ̀ má ṣe léè ní gbogbo ọ̀nà nà Nígbà tí o bá wù mí, nígbà tí mo bá jí ní òwúrọ̀ kùtùkùtù, mo máa rẹkọ̀mo nu ara mi. Eléyì dè fé dàbí yoga àmọ́ mo máa ń ṣe láti ríi dájú pé gbogbo ara wà ní ààbò ti ọ pẹ́ye náà.

Àwo wo ni o fẹ́ràn jù? Àwọ̀ tí mo fẹ́ràn jù gẹ́gẹ́ bí ènìyàn ni àwọ̀ pupa. Àwọ̀ pupa jẹ́ àwọ̀ kan tí ó dára tí mo de fẹ́ràn ní gbogbo ìgbà náà. Ìdí nìyẹn to jẹ́ wípé ní orekoorẹ̀, àwọ̀ yìí ni àwọ̀ kan tí ó jẹ́ wípé inú mi máa ń dun sí ni orekoore nígbà tí mo bá ń lọ. Ó de je àwọ̀ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ náà tí inú mi de máa ń dùn sí gidigidi náà.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀, nǹkan tí mo fẹ́ràn láti máa gbọ́ ni orin. Orin jẹ́ nǹkan tí ó dára lápòlopò tí ó jẹ́ máa ń ṣe ìdárayá fún ènìyàn náà. Ìdí nìyẹn tí pé nígbà tí mo bá wà nínú ọkọ̀, orin ni nǹkan tí mo fẹ́ràn láti máa gbọ́ nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára tí ade máa ń fi ṣe ìyipa dá ọkọ̀ náà.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Nígbà tí mo bá lọ sùn, gẹ́gẹ́ bí ènìyàn, nnkan tí mo máa ń wọ̀ ni aṣọ alẹ́. Aṣọ alẹ́ yi jẹ́ aṣọ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, ti inu mi de máa ń dùn síi ní òorèkoorè náà. Eléèyi mo de máa ń lò láti dá kó gbogbo nnkan tí màá ṣe ní tòsíwájú àti láti kóru ò pòjù náà.

Báwo ni òṣè máa ń ṣètò iṣẹ́? Owó iṣẹ́, owó iṣẹ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo de máa ń ṣètò eleyii ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó si ye naa, nítorí pé eleyii je ǹkan tí ó ṣe pàtàkì fún mi l'oore koore náà. Ìdí nìyẹn to je wipé mo máa ń ṣètò rẹ̀ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó si yẹ́ dáradára náà.

Báwo ni a ṣe, máa ṣe ètò àkópò fún ìrìnàjò? Àkópò fún ìrìnàjò jẹ́ ǹkan tí o ṣe pàtàkì, ó lè máa ṣe léyìn náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ nítorí pé e lè jẹ́ ǹkan tí ó dára tí ó lè yẹ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà tí ayẹrẹ bá ṣiṣẹ́ rẹ̀ láti ṣẹ́ náà.

Ìgbà mélòó ni o máa ń ṣàṣàwọ̀ ímélì rẹ? Láti ṣàṣàwọ̀ ímélì jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó dẹ̀ jẹ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn. Idi niyen tí mo fi máa ń ṣe eléyì ní ọ̀nà tí ó tán àti ní ọ̀nà tí ó ṣe yẹ daradara náà nípa ìdí èyí, mo máa ń ṣe eléyì dájúdájú láti ri pe gbogbo àwọn nǹkan tí mo ṣe tẹ̀síwájú ṣii.

Ṣé o o fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀nbáyé? Ilé ìṣẹ̀nbáyé jẹ́ ibìkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn, nítorí pé ó jẹ́ ibìkan tí mo máa ń lọ ní gbogbo ìgbà láti mú ọgbọ́n ìmọ̀ ati oye wá fún gbogbo àwọn nkan tí mo fẹ́ràn láti máa ṣe. Eleyii dè jẹ́ ǹkan tí ó dára tí ó de wu mi láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn ní gbogbo ìgbà náà.

Ṣé o máa ń mú àwọn ẹ̀rọ ìlera? Àwọn ẹ̀rọ ìlera jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, wọ́n lè máa mú àwọn eléyè ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Jọ́ gbọ́ jẹ́ nǹkan tí ó máa ń ṣe òrò fún èèyàn ní ara náà. Ǹjẹ́ gbogbo ẹ̀yàn tí mo fi máa ń mú àwọn eléyè ní ìròyìn náà láti dájú pé ara mi wà ní pípé ní ọ̀nà tí ó tọ́ dáradára.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Àwọn aládùúgbò mi jẹ́ àwọn ènìyàn tí mo mọ dáradára nítorí pé àwọn ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan lohun ka jo máa ń ṣiṣẹ́ pọ̀. Eleyii dẹ́ ń jẹ́ ǹkan tí ò dára lọ́pọ̀lọpọ̀ kí ènìyàn máa ṣe náà. Nípa ìdí èyí, mo mọ àwọn aládùúgbò mi dáradára. Ó dè máa jẹ́ kí inú mi dùn há ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá jo ń ṣiṣẹ́ papọ̀.

Nígbà wo ni o keyin lọ sí ibi orin? Ibi orin jẹ́ ibìkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Ìgbà kẹ́hìn tí mo ti lọ sí ibi orin ni ní ìgbà tí, à, wọ́n pè mi sí ibi ayẹyẹ kan yẹn ní ọdún, ní oṣù tí ó kọjá. Ó de je ìgbéyàwó ti Òlarinrin tí ó dẹ̀ ládùn. Ìgbà yí ni ìgbà kẹ́hìn tí mo lọ sí ibi orin.

Nígbà wo ni ọjà tuntun yóò dé? Ọjà tuntun yóò dé ní oṣù tí ó ń bọ̀. Nítorí pé ìgbà yí ni ìgbà kan tí gbogbo àwọn ènìyàn tí wọ́n ti ń retí ọjà tuntun ní oṣù tó dẹ̀ ń bọ̀. Ọjà tuntun yóò dé fún àjọ̀dún àjọ́ ẹbí Jésù. Ó dẹ̀ jẹ́ ǹkan tí àá ó dára ní àjíǹde náà tí a máa ń lò.

Ṣé o ní àgbàlá ọjọ́? Àgbàlá ọjọ́ jẹ́ ibìkan tí mo ní tí mo dè máa ń jókòó sí lóòrèkóòrè nígbà tí ó bá wù mí láti ṣe bee. Bọ́ya ní ọ̀sán, nígbà tí ó bá wù mí láti jókòó síta àbí ní ìrọ̀lẹ́, àgbàlá ọjọ́ jẹ́ ibìkan tí mo máa ń jókòó sí tí ó dè jẹ́ ibìkan tí o lẹ́wà tí ó dè dá lọ́pọ̀lọpọ̀ bí mo ṣe ṣe gídìgídì.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Olórí iṣẹ́ mi jẹ́ ènìyàn kan tí ó gbọ́n, tí ó ní ìmọ̀, ti o dẹ́ ní òye láti darí àwọn ènìyàn. Ìdí nìyẹn tí mo fi ní ìfẹ́ síi nítorí pé ó máa ṣe gbogbo àwọn nǹkan tí ó nílò láti ṣe ní ìbúkún àti láti rí i dájú pé gbogbo àwọn nǹkan tí a ń ṣe ní ibi iṣẹ́ náà ó tẹ̀síwájú síi.

Ìgbónájejẹ́ irú èwo ló fẹ́ràn nínú yàrá rẹ? Ìgbónájejẹ́ irú tí mo fẹ́ràn nínú yàrá mi ni amúlétutù. Amúlétutù yìí jẹ́ ǹkan tí óò dára lọ́pọ̀lọpọ̀ tí àwọn olóyìnbo dẹ̀ mo ṣì air condition. Air condition jẹ́ ǹkan tí ó dára tí àwọn ènìyàn máa ń lò nígbà tí ìlẹ́ wọn bá gbóná, láti jẹ́ kí gbogbo ibi tí wọ́n wà tuntun náà, lílọ jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ náà.

Ṣé o ní orúkọ ìnagijẹ? Orúkọ ìnagijẹ jẹ́ orúkọ kan tí kò dára ti kò dẹ́ye kí ènìyàn ní. Idi yen tí mi fi ní orúkọ yì nítorí pé ó jẹ́ orúkọ kan tí òpuru jáì. Orúkọ ìnagijẹ jẹ́ orúkọ tí kò dára àti ó dẹ́yọ̀ mọ́ kí ènìyàn máa fi àwọn kankan ṣo fòòdánù. Idi yen tó je pé mi ò ní àwọn orúkọ ìnagijẹ yẹn.

Ṣé o máa ń sáré? Láti máa sáré jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti ṣe nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gírámà. Mo máa ń lọ fún ìdíje fún àwọn ènìyàn tí wọ́n ń sáré. Nígbà mìíràn lọ́wọ́, ó ṣe ẹ́ rẹ́ pé mo lè máa gbé ipò tí ó dáwà sílẹ̀. Ọ̀dà jẹ́ nǹkan tí mo ṣe rà gẹ́gẹ́ bí ìdárayá náà ìdòpọ̀ jẹ́ nǹkan tí ó dára kínu kí o máa ṣe.

Ṣé o fẹ́ràn wo ètò tẹlifísàn? Ètò tẹlifísàn jẹ́ ètò kan tí ó dára àmọ́, mo màá n wò ó ní ìgbà tí àyè bá ṣi ṣílẹ̀ fún mi láti ṣe éleyii, nítorí pé àwọn ètò ohun jẹ́ ètò kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ ti o de ye kí àwọn èèyàn máa wò náa. Idi niyií tí mo fi máa ń wo àwọn ètò wọ̀nyí nígbà tí àyè rẹ bá ṣi ṣílẹ̀

Ṣé ó máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Owó àfikún jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo dè máa fún àwọn òṣìṣẹ́ ní éleyìí. Nítorí pé eleyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tì ó de dára ná. À eleyii dẹ̀ wa jẹ́ nǹkan tí o máa ń fi inú mi dùn ní òrékòorè nígbà tí mo bá ṣe é. Nítorí kó jẹ́ nǹkan tí ó dára ti ó dè ye kí ènìyàn kí ó máa ṣe.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Ọwọ́ ọ̀tún ni ọwọ́ tí mo máa ń lò jù láti fi ṣe àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe. Nítorí pé nígbà tí mo bá lo ọwọ́ ọ̀tún mi, ó máa ń jẹ́ kí iṣẹ́ ya hẹ́n léèéjẹ́ kí ó jẹ́ nǹkan tí ó máa ń mú mí dùn náà. Ǹitori wípé nígbà tí mo bá lo ọwọ́ ọ̀tún mi, ó máa ń jẹ́ kí iṣẹ́ tẹ̀síwájú àti kí gbogbo àwọn nǹkan kí wọ́n tún tẹ̀síwájú ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ.

Ṣé o máa ń jẹ́ ẹni, ẹni, ṣe o máa ń, ṣe o jẹ́ ẹni tí kò mọ tí o máa ń ṣe to nǹkan? Látí máa ṣe to nǹkan jẹ́ nǹkan tí ó dára, mo dè máa rí dáju pé mo ṣẹlẹ̀ yìí ní àná tí mo tọ̀ á sì ní àná tí ó yẹ náà, ó jẹ́ nǹkan tó pé ní àárọ̀ karùn-ún mo máa ṣe tún nǹkan, ó jẹ́ nǹkan tí ó dára tí ó ní ìyàn kí ènìyàn kí ó máa ṣọ ní gbogbo ìgbà.

Kí ni ìgbà ọmọ, kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Ìgbà ọmọdé mi tí mo rántí nígbà tí mo wa ní ọ̀dọ̀ bàbá bàbá mi. Ìgbà yí jẹ́ ìgbà kan tí ó dá lọ́pọ̀lọ́pọ̀ tí ó dẹ̀ máa mú inú mi dùn náà ni tí ó je pe mo fi àwọn nǹkan kan tí ó pọ̀ tí mo dẹ̀ fí rántí àwọn ǹkan kan tí ó dá náà. Eléyii de jẹ́ nǹkan tí ó dára tí ó dẹ̀ máa mú inú mi dùn.

Kí ni o máa ń ṣe nígbà tí òjò bá ń rọ̀? Nígbà tí òjò bá ń rọ̀, mo fẹ́ràn láti máa wà nínú ilé torí pé mo jẹ́ ènìyàn kan tí kò fẹ́ràn òjò. Ìdí nìyẹn tó jẹ́ pé nígbà tí òjò bá ń rọ̀, àá, mo máa ń wà nínú ilé láti ri daju pé mo ṣe gbogbo àwon kan tí mo nílò láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ àti ní dáadáa náà to de ṣe pàtàkì.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Àmì ìràwọ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mó de mọ elé yí gẹ́gẹ́ bí ènìyàn náà. Nitoripe àmì ìràwọ̀ mi jẹ́ nǹkan tí ó máa ń jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n máa ń ní ìbọ̀wọ̀ fún mi. Ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó máa ń fún mi ní ìná ìdí nìyàn tí wọ́n fi mọ àmì ìràwọ̀ yì ní dáradára sí mi.

Ṣé o mọ bi atinwẹ? Bi atinwẹ jẹ́ nnkan tí ó dára, ó dà jẹ́ ǹkan tí mo kọ́ nígbà tí mo wà ní kékeré. À, nígbà yẹn mo mọ bii atinwẹ, mo dẹ̀ máa ń lọ sí odò láti lọ wẹ. Odò ni ibi tí mo lò nígbà tí mo fẹ́ kọ́ ibi atinwẹ. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ ṣe nígbà yẹn lóun, tí ó dẹ̀ dára fún mi gidigidi.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Látí máa pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo dà máa ń ṣe léyìn ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yen naà láti ri dájú pé kò sí ìjà àbí àwọ̀ kankan ní àárín wa nígbà tí ó bá jọmọ́ láti máa pín owó náà.

Ṣé o mọ mú coffee ní ibi iṣẹ́? Látí mú coffee ní ibi iṣẹ́ jẹ́ nnkan tí mi ò kí n ṣe, nítorí pé coffee jẹ́ nnkan tó rẹ pé nígbà tí mo bá mú, omáa jẹ́ kí n sùn. Ìdí nìyẹn tí mi ò fi ń mú coffee ní ibi iṣẹ́. Lárí dájú pé mo ṣe gbogbo àwọn iṣẹ́ tí mo ní ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà ṣe gẹ́gẹ́ bí.

Ṣé o ní ìròngbọ̀n? Ìròngbọ̀n jé nǹkan tí ó dára, ó dẹ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ràn ídíì niyẹn tí o jẹ́ pé ní òrékoore mo máa dájú pé mo ṣele yí ní ọ̀nà tí ó tọ̀ àti ní ọ̀nà tí óṣùrẹ̀ náà, mo dẹ̀ máa dájú pé mo ṣé tọ́jú rè, mo dẹ̀ gé lati rí dáju pé kò gùn ju kò dẹ̀ ní èrí kankan nínú.

Ṣé o ní ìfọrúkọ sílẹ̀ ní ilé ìdárayá? Ìfọrúkọ sílẹ̀ ní ilé ìdárayá jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Eléyìí dẹ̀ jẹ́ ǹkan tí mo ní náà gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé ó jẹ́ ǹkan tí inú máa ń dùn sí l'óòrèkóòrè nígbà tí mo bá ṣe eléyìí. Mo dẹ̀ máa ń dájú wípé mo fi orúkọ sílẹ̀ ní ibi ìbáyì láti rí dájú pé kò sí ìdíwọ́ kankan nígbà tí ó bá wù mí láti lọ sí ilé ìdárayá.

Nígbà wo ni o kẹ́yin sunkún? Ìgbà tí mo kẹ́yinn sunkún gẹ́gẹ́ bí ènìyàn ni ìgbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́, girama tí wọ́n fun ún náà mi ní ilé ìwé, jẹ́ ìgbà kan tí mo sunkún kẹ́hin. Ìgbà yí dejẹ́ ìgbà kan tí ó jẹ́ ìgbà kan tí ó dára. Gẹ́gẹ́ bí ènìyàn, ó dejẹ́ ìgbà kan tí ọmọ́nú mì jù náà jókòó mo ṣe nǹkan ọ̀tún.

Ṣé o ní ìgbàgbọ́ ninu ìgbàgbọ́ àtọwọ́dọ́? Ìgbàgbọ́ àtọwọ́dọ́ jẹ́ ìgbàgbọ́ kan tí mo ní ìgbàgbọ́ nínú rẹ̀. Ó dè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì náà tí ó dè tún dára tó dè ye kí ènìyàn máa ṣe ìdí nìyẹn to fa ti mo fi máa ń ṣe àwọn eléyìí àti tí mọ fi ń ní àwọn ìgbàgbọ́ ránpẹ́ nínú àwọn ìgbàgbọ́ yìí na, nitóri pé won je ìgbàgbọ́ kan tí ó dára.

Ṣé o máa ṣe ìtọ́jú àwọn ọjà? Ìtọ́jú àwọn ọjà jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Wọ́n dẹ máa ṣe éleyi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yè náà. Éleyi ni màá máa ṣe láti rí i pé gbogbo àwọn nǹkan tí màá ṣe ó tẹ̀síwájú dáradára àti láti je wipé gbogbo àwọn nǹkan won ń lọ sí òkè náà ní ọ̀nà tí ó tòrò.

Ṣé ojú rẹ dára? Ojú mi dára lọ́pọ̀lọpọ̀. Ó dè jẹ́ ǹkan tí o maa n mú inú mi dùn gidigidi náà. Idi niyẹn tí mo fi máa ń ri dájú mo ṣe àwọn nǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Eleyii dẹ́ je ǹkan tí ó dára fún mi gẹ́gẹ́ bí ènèyàn láti máa ṣe nípa ìdí eyii, ojú mi dára.

Nígbà wo ni ọkẹ́ yìí fò? Ìgbà kẹ́yìn tí mo fò ni ìgbà tí mo lọ sí ìlú Abuja ní oṣù tí ó kọjá. Mo lọ sí ìpàdé pẹ̀lú àwọn oníbàárà tuntun. Nígbà yìí, mo nílò láti lo ọkọ̀ òfuurufú nítorí pé à oju ọ̀nà kì í ṣe ibìkan tí ọ̀darà àti èèyàn lè lọ sìn.

Ibi wo ni o fẹ́ràn lọ jù? Ibi tí mo fẹ́ràn lọ jù ni Etíkun. Etíkun jẹ́ ibi kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí mo de fẹ́ràn láti máa n lọ ní gbogbo ìgbà náà. Etikum jẹ́ ibi kan tí ó dára tí ó tutù, tí ó de ní atẹ́gùn tí ó dára. Ídi nìyẹ̀n tí ó je pé lóòrèkóòrè, mo máa ń lọ sí àwọn ibi báyí láti lọ sinmi àti láti lọ ṣayé níbẹ̀ náà.

Ṣé o máa ń fi aṣọ ìbora bora nígbà tí o bá sùn? Nígbà tí mo bá sùn, mo máa ń lo aṣọ ìbora. Eleyii jẹ́ ǹkan tí ó ṣe patakí Mo dẹ máa n ṣe eleyii ní ọ̀nà ti o tọ́ àti ní ọ̀nà tó yẹ naa nígbà tí òjò bá ń rọ̀, tí otútù bá wà, ìgbà yíi ni mo máa ń lo aṣọ ìbora. Ó de jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀

Báwo ni a ṣe máa ṣe tò áná ìṣòro láàárín àwọn ẹlẹgbẹ́? Ìṣòro láàárín àwọn ẹlẹgbẹ́ ni mo máa ń lo ọgbọ́n ìmọ̀ àti òye tí mo mọ̀ sí. Elérò jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ó dẹ má mú numi dùn gidigidi nígbà tí mo bá ṣe é, nítorí jẹ́ nǹkan tí ó dára tí ó yẹ kí gbogbo ènìyàn kí wọ́n máa ṣe kí wọ́n lè má ṣe náà si.

Ṣe eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni eré orí ìtàgé. Eré orí ìtàgé jẹ́ eré ìdárayá kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ fẹ́ràn ní òre kóòrè náà. Ìdí nìyẹn tí ó je wípé nígbà tí o bá wù mí láti ṣe àwọn nǹkan kan, àwọn eré ìdárayá wọ̀nyí ni mo máa, máa fẹ́ràn láti máa lò ní gbogbo ìgbà náà.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn jù ní ọjọ́ ni àkókò tí mo ti fẹ́ lọ jẹun. Àkókò ìjẹun kò kán ti dára lọ́pọ̀lọpọ̀ tí mo ti fẹ́ràn. Gẹ́gẹ́ bí ènìyàn nìkan ni kí ó máa jẹ́ kí ọmọ ènìyàn nìkan mo ti máa ń ṣe gbogbo àwọn nǹkan tí o ṣe pàtàkì tí ó ti wọ́pọ̀ náà. Ẹlẹ́yìí de jẹ́ ǹkan tí ó dára láti máa ṣe ní gbogbo ìgbà gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé ó rọrùn fún ẹ láti dárí àwọn ènìyàn jì nígbà tí àwọn ènìyàn bá ṣẹ̀ mí? Aa mo máa dárí jì wọ́n. Eleyi ki n de ṣe nǹkan tí ó le ra fún mi láti ṣẹ. Mo de máa dá pé mo ṣe eléyìí pẹ̀lú ọkan kan ni, torípé ó jẹ́ ǹkan tí ó daa, ó de je ǹkan tí ó ṣe pàtàkì kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà. Nípa ìdí èyí, mo máa ṣe eléyìí ní dáradára sí.

Ṣé o ní káàdì ìṣẹ́? Káàdì ìṣẹ́ jẹ́ nǹkan tí ó dára, odè jẹ́ nǹkan tí mo ní, òun ni mo máa ń lò lóre kọ̀re náà láti ṣàjuwe ara mi àti láti ìgbà tí mo bá wà ní ẹnu ọ̀nà. Òun mò ní èmi máa ń lò kétèkétè. Àh eleyi dè jẹ́ nǹkan tí ó dára náà. Káàdì ìṣẹ́ ni mò de máa ń lò ní gbogbo ìgbà nígbà tí mo bá fẹ́ kọjá ní ẹnu ọ̀nà.

Ṣé o máa ń wọ fìlà? Fìlà jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń wọ fìlà gẹ́gẹ́ bí ènìyàn. Eléyìí dẹ̀ jẹ́ ǹkan tí ó dára náà, à gẹ́gẹ́ bí o ti wà, ìdí nìyẹn tí mo fi máa ń wọ fìlà. Ó dẹ̀ jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà náà, ó dẹ̀ jẹ́ ǹkan tí ó tún dára gidigidi sí náà sì dáradára.

Ṣé o máa wọ ago ọwọ́? Ago ọwọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dà máa ń wọ èléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí yóò ṣe ìyànà nítorí pé ago ọwọ́ yìí jẹ́ nǹkan tí mo máa ń wọ̀ ní gbogbo ìgbà nígbà tí mo bá bá lọ sóde láti mọ ibi tí àkókò wà àti láti rí i dájú pé, mo ní nǹkan ọ̀ṣọ́ sí ọwọ́ náà.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Ìkíni jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mò de máa ń tan ìkíni lórí fóònù mi nígbà tí ayẹ rẹ bá ṣí sílẹ̀ láti ṣe àwọn ekeyu ìtà. Ó jẹ́ nǹkan tí ó dára. Nígbà tí mo bá fẹ́ kí àwọn ènìyàn tàbí nígbà tí mo bá fẹ́ bá àwọn ènìyàn sọ̀rọ̀, ìgbà yẹn ni màá tan ìkíni lórí fóònù mi láṣẹ láìpẹ́. Gbogbo kan ń lọ ní dẹ́rẹ́dẹ́dẹ́rẹ́dẹ́.

Nígbà wo ni màá fà? Nígbà tí mo máa fà nígbà tí mo bá wà nínú ilé ni ìgbà tí mo máa fà. Eléídè jẹ́ nǹkan tí mo máa ń lo gbọ́n ìmọ̀ àti òye sí ní gbogbo ìgbà náà nítorí pé ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Nígbà tí mo bá wà nínú ilé ni mo máa dájú pé mo máa ń fà. Eléèkìnnú jẹ́ nǹkan tí ó burú àbí nǹkan tí kò dára kí ènìyàn ṣe nítorí pé ó dára níṣẹ́

Ṣé o máa ń wọ ìborùn? Ìborùn jẹ́ ǹkan tó dára, mo de máa ń wọ̀ ọ léèní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ náà nígbà tí oòrùn bá pọ̀. Igba ni mo máa ń wọ ìbọrùn nítorí pé ó máa ń ṣe ìdáàbòbò ara àti láraída ikú. Ohun kan tí mò ń ṣe ni wà ní dédé àti ní àkókò náà, ìdí nìyẹn tí mo fi máa ń wọ ìbọrùn nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára kí ènìyàn máa ṣe.

Nígbà wo ni ó máa n gé irun rẹ̀? Láti gé irun mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo de máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí o ye náà. Nígbà tí ó bá wù mí láti gé irun mi, màá ṣe é ní àkókò àti ní ìgbà tí ó jẹ́ wípé kò sí ìjà. Mo de máa gẹ irun mi ní ìgbà méjì ní oṣù kan àti láti shave ẹ̀ náà ní ìgbà méjì nínú ọ̀sẹ̀ kan náà sii.

Báwo ni ìwà ìṣọwọ́ rẹ ṣe rí? Ìwà ṣọwọ́ mi jẹ́ nǹkan tí ó dára, ó de jẹ́ nǹkan tí mo fẹ́ràn, eleyi jẹ́ nǹkan tí gbogbo àwọn ènìyàn tí wọ́n nífẹ̀ẹ́ sí náà ń díni, nítorí pé àwọn ìwà ìṣọwọ́ yìí o jẹ́ nǹkan tí ó dára tí àwọn ènìyàn drè máa bọ̀ wo fún ní òkèèrè. Nígbà tí mo bá ko àwọ oko ni yìí ní ìta, nítorí pé ó jẹ́ nǹkan tí ó lẹ́wà nínú lọ́wọ́ mi.

Báwo ni o sẹ̀ máa ń jí ní òwúrọ̀? Nígbà tí mo bá fẹ́ jí ní òwúrọ̀, mo màá jí ní dede ago mẹ́fà. Eléyìí jẹ́ ago kan tí mo máa ń dìde. Nígbà tí mo bá dẹ̀ jí, mo máa ṣe àwọn iṣẹ́ ilé tí mo ni ero láti ṣe ní àkókò. Nígbà tí mo bá ṣe àwọn eleyii tán, mo màá ṣe àdúrà, mo màá ṣe àwọn ère, ìdáni. Nígbà tí mo bá ṣe eléyii tán, mo máa lọ sí ibi iṣẹ́.

Ṣé o mọ fi àwọn fáìlì pamọ́ sórí cloud? Láti fi fáìlì pamọ́ sórí cloud jẹ́ nǹkan tí ó dára, mo de máa ń ṣe eléyi ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà tó yẹ náà. Mọ́ máa fi fáìlì mi pamọ́ sórí cloud eléyi dè jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà náà nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára tí ó dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa ṣe.

Ṣé òhun, ṣe o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Nígbà tí mo bá ń jẹun, mo ní ìwà tí ó dára. Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára tí ó dẹ̀ wù mí láti máa ṣe. Mo jẹ́ ẹni to jẹ́ pé nígbà tí n bá ń jẹun, mi ò kí ń jà, mi o dẹ̀ kí ń kọrin. Ídí nìyẹn tí mo sọ pé mo ní ìwà tí ó dára gidigidi.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Àwọn àdéhùn jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Nígbà tí mo bá ní àwọn àdéhùn, mo màá n ri dájú wipé mo kọ àwọn àdéhùn yen sílẹ̀. Eléyìí ni mo máa ṣe lóòrèkóòrè láti rí dájú pé mo rántí àwọn àdéhùn wonyìí. Eléyìí de jẹ́ nǹkan tí ó dára láti máa ṣe náà, ó dẹ̀ tun jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Eléyií de jẹ́ nǹkan tí ó máa ń múnu mi dùn gidigidi sí.

Ṣé o ti lọ sí àgọ̀ rí? Àgọ̀ jẹ́ ibìkan tí mo ti lọ rí gẹ́gẹ́ bí ènìyàn nígbà tí mo wà ní kékeré. Àwọn òbí mi jẹ́ àwọn ènìyàn tí o ye pe wò máa ń dákó. Dídáko yii ni a máa ń ṣe nígbà ẹn lọ́hùn. To ye wipe nígbà tí mo bá dé láti ilé ìwé, a máa rí dájú pé àlọ́ ń bá wọn ní àgọ̀. Tode jẹ́ nǹkan tí a ṣe kí a tó dàgbà, èmi àti ẹ̀gbọ́n mi.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Kọ́kọ́rọ́ mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Mó dẹ máa n rí dájú pé mo tọ́jú eléyìí dáradára ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ, nítorí pé nígbà tí mo bá ń ṣe àwọn nǹkan kan, mo máa rí dájú pé mo tọ́jú àwọn kọ́kọ́rọ́ yìí kí wọ́n má ba sọnù àti kí n lè bá rí i lò ní ọ̀nà tí ó pọ̀ náà.

Ṣé o máa ń pàdé àfojúsùn títa rẹ? Àfojúsùn títa mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi. Mo dẹ̀ máa ń bá eléyí pàdé ní òorèkoorè náà nígbà tí ọjà bá ń ṣẹ́ dẹdé. Tí ọjà bá dé wàá, eléyi dé jẹ́ nǹkan tí ó dára tí ó dẹ̀ tun ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn tí mo dẹ̀ máa ń rí ṣe ní orí ìgbàkúugbà náà tí ó dẹ́ jẹ́ nǹkan tí ó dára.

Ṣé o máa ń di ọjà bọ̀ nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń di ọjà bọ̀. Ẹ lé jẹ́ ǹkan tí ó dára, tí ó dẹ̀ wùmí láti máa ṣe ní gbogbo ìgbà náà. Nítorí pé nígbà tí mo bá wà nínú ọkọ̀, mo máa rẹ̀ dájú pé mo ṣe gbogbo àwọn nǹkan tí mo ní ṣe. Tí mo bá dẹ̀rí àwọn nǹkan tí ó wù mí láti rà náà, mo máa rẹ̀ dájú pé mo ṣílẹ̀ nínú ọkọ̀ láti lọ rà wọ́n. É lé jẹ́ ǹkan tí ó dára ṣẹ.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣeṣẹ́pọ̀? Àwọn alábàáṣeṣẹ́pọ̀ jẹ́ àwọn èèyàn tí wọ́n ṣọ̀bàdàn sí mi. Mo dẹ̀ máa rí pé mo yan wọ́n ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ láti rí i dájú pé wọ́n ní ọgbọ́n, imo àti òye láti ṣe iṣẹ́ tí mo fún wọn, yáti rí i dájú pé náà kí wọ́n mọ àwọn ìpínlẹ̀ iṣẹ́ àti àwọn kòkò tí wọ́n nílò láti ṣe láti ri dára agn7 gba àwọn iṣẹ́ tí mo fún wọn tẹ̀síwájú sí.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́ sára? Ohun ọ̀ṣọ́ jẹ́ nǹkan ti ó ṣe pàtàkì. Mo de máa ń wọ eleyii ṣàrà gẹ́gẹ́ bí ènìyàn ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Nígbà tí ó bá wùn mí láti lọ sí òde, ni mo máa ń wọ àwọn ohun ọ̀ṣọ́ wọ̀nyí sára láti ri dájú pé mo wà ní àlàáfíà àti dájú pé nǹkan tí mo wọ̀ dẹ̀ jẹ́ nǹkan tí ó dára náà.

Ṣé o fẹ́ràn jókòó sílẹ̀ nínú fèrèsé ọkọ̀? Àà, nínú fèrèsé ọkọ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Ní orekoore, nígbà tí mo bá fẹ́ lọ ọkọ̀ òfurufú, àwọn ilé èèyàn ni mo máa ń lo amọ̀ra. Láti jókòó sí ilé fèrèsé ọkọ̀ jẹ́ nǹkan tí mi ò kí ń ṣe, nítorí pé nígbà tí mo bá wà nínú ọkọ̀ òfurufú, ilé ìjẹkírẹ̀ máa ń bà mí díẹ̀ díẹ̀ ní èyí tí mo fi máa ń lo àwọn eléyìí.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Láti máa sùn ní ọ̀sán jẹ́ nǹkan ti ó ṣe pàtàkì. Wọn dè máa ń ṣe eléyí ní òorekoore nígbà tí aayẹ re ba ṣe sílẹ̀, nítorí pé ó jẹ́ nǹkan ti ó tọ́, o dè jẹ́ nǹkan ti ó dára náà. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eléyìí. Wọn dè máa n rí dájú pé mo máa ń sùn ní ọ̀sán dáradára, ẹ́yin ti wo pé ó jẹ́ nǹkan tí ó yẹ kí ènìyàn kí ó máa ṣe náà sí i.

Báwo ni o ṣe máa kojú àwọn ìṣòro níbi iṣẹ́? Àwọn ìṣòro níbi iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dà máa kojú wọn ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà nítorí pé lè jẹ́ ǹkan tí ó dára tí ó lè yẹ kí ènìyàn máa ṣe. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ ní dáradára.

Irú aṣọ wo ni o fẹ́ran wọ̀? Aṣọ tí mo fẹ́ran wọ̀ gẹ́gẹ́ bí èèyàn, aṣọ tí kò bá kí n mú oru mú àwọn ènìyàn, aṣọ yìí jẹ́ aṣọ kan tí ó fẹ́lẹ́, ó jẹ́ aṣọ kan tí ó dára, ó dàjẹ́ aṣọ kan tí ó tún lẹ́wà náà. Ìdí nìyẹn to jẹ́ pé nígbà tí ó bá wù mí láti wọ aṣọ, irú àwọn aṣọ wọ̀nyí ni mo fẹ́ran láti máa wọ̀ ní gbogbo ìgbà náà ṣi.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ? Láti pín oúnjẹ mi kì ń ṣe nǹkan tí ó burú, mo dè máa n ṣe eléyìí náà gẹ́gẹ́ bí ènìyàn torípé ó jẹ́ nǹkan tí ó dára. Ó dè jẹ́ nǹkan tí ó yẹ kí ènìyàn máa ṣe náà nígbà tí n bá wà láàrin àwọn ènìyàn tí wọ́n kò ní oúnjẹ. To je pé emi nìkan ni ènìyàn tí ó lóúnjẹ, ń bẹ̀ láti pín oúnjẹ mi láàrin wọn kì ń ṣe nǹkan tí ó burú, mo dè máa n ṣe eléyìí náà gẹ́gẹ́ bí ènìyàn.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Ìgbà kẹ́yìn tí mo lọ sí ilé oúnjẹ ni nígbà tí mo délé tí mo dẹ̀ ríi pé mi ò ní oúnjẹ kankan sínú ilé lọ́jọ́ náà lọ́hùn, tó jẹ́ bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn. Ìgbà yí ni mo lọ sí ilé oúnjẹ ní alẹ́ ọjọ́ yẹn láti lọ ra oúnjẹ tí mo jẹ sùn. Ó dẹ̀ jẹ́ nǹkan ti mo se tí mo máa ń ṣe ní kín ṣe oorekoórè.

Ìrọ̀rí mélòó ni o máa ń lo? Ìrọ̀rí tí mo máa ń lo gẹ́gẹ́ bí ènìyàn ni ìrọ̀rí, à, méjì lọ́jọ́ ẹ nígbà tí mo bá fẹ́ sùn. Àwọn ìrọ̀rí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó dè yẹ kí ènìyàn máa lò náà. Ìdí nìyẹn tí mo fi máa ń lo àwọn ìrọ̀rí láti ríi dájú pé mo sùn dáradára àti láti ríi dájú pé ọrùn mi wà ní ibi tí ó tọ̀ náà.

Báwo ni-- ṣe o máa ń wọ ìbọ̀wọ́? Ìbọ̀wọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dè máa ń wọ ìbọ̀wọ́ gẹ́gẹ́ bí ènìyàn, nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára ìdí niyẹn tí mo fi máa ń wọ àwọn eléyi. Nígbà tí òjò bá rọ, tútù bá wà, nígbà tí ẹ̀rù ń bá wà, mo máa ń wọ ìbọ̀wọ́, nítorí pé ìbọ̀wọ́ jẹ́ nǹkan tí ó dára.

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pizza? Àwọn nǹkan tí mo fẹ́ràn lórí pizza bíi àgbàdo tútù, tí àwọn ọlọ́yinbo mo si Christmas bacon. Christmas bacon yìí jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dè máa dùn nígbà tí ènìyàn bá ń jẹ́. Ìdí nìyen tó jẹ́ pé àwọn eléyi ni mo máa fẹ́ràn ni orí pizza ní ìgbà tí o ba wu mi láti jẹ pizza bí láti ra pizza gẹ́gẹ́ bí ènìyàn náà.

Oru ìbòsè wo ni o fẹ́ràn wọ̀? Ìbòsè tí mo fẹ́ràn wọ̀ gẹ́gẹ́ bí ènìyàn ni ìbòsè aláwọ. Ìbòsè aláwọ jẹ́ ìbòsè kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí àwọn ènìyàn tí wọ́n de máa ń lò ní ìgbàkúgbà náà láti dájú pé wọ́n ṣe ìbòsè tí ó dára àti láti dájú pé wọ́n ṣe ìdábòbo ara wọn nígbà tí wọ́n bá wà ní ilé ìbòsè náà sí.

Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábàsiṣẹ́ pọ̀? Nígbà tí mo bá wà láàárín àwọn alábàsiṣẹ́ pọ̀, mo máa rí dájú pé mo ṣe àwọn iṣẹ́ tí mo ní ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Àti lájájá pé mo ṣe àwọn nǹkan kan tí mo ní ṣe náà, mú ìmọ̀ tuntun wá, ṣe àṣeyọrí sí àwọn ìṣòro tí a bá ní níbi iṣẹ́.

Ṣé ò ní aṣọ wíwẹ̀? Aṣọ wíwẹ̀ jẹ́ aṣọ kan tí ó dára tí mo dẹ̀ ní nílé tí mo máa ń lò. Ní oorekoore na, aṣọ yí ni mo máa ń lò nígbà tí mo bá lọ wẹ̀ nínú odò tàbí tó bá wù mí láti lọ ṣe eré ìdárayá nínú omi. Àwọn aṣọ yí ni mo máa ń lò. Ó de jẹ aṣọ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ máa ń lò ní gbogbo ìgbà náà.

Báwo ni ọ ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ iṣírí náà rẹ? Àwọn ọ̀rọ̀ àṣírí mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi, mo lè máa rí dájú pé mo máa kọ wọ́n sílẹ̀. Kíkọ ọ̀rọ̀ àṣínà mi sílẹ̀ ni mo máa ń ṣe láti rí dájú pé mo rántí àwọn ọ̀rọ̀ àṣínà wọ̀nyí. Eléyií dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ máa ṣe ní oore kòọ́re náà.

Ṣé etí rẹ dára? Etí mi dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé nígbà tí àwọn ènìyàn bá bá mi ń sọ̀rọ̀, mo máa n gbọ́ gbogbo àwọn nǹkan tí wọ́n ń sọ dáradára. Idi nìyẹn tí mo fi ṣọ wí pé etí mi dára, ó de jẹ́ ǹnkan tí mo fẹ́ràn tí ó dẹ̀ wú mi gidigidi nítorí pé mi ò ko ní àìsàn etí kankan, eléyìí dẹ̀ jẹ́ ǹnkan tí ó dára náà sì.

Kí ni adùn tí ó wà nínú ice cream? Adùn tí mo wà nínú ice cream gẹ́gẹ́ bí èèyàn ni adùn vanilla. Adùn vanilla jẹ́ adùn kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí àwọn ènìyàn lè fẹ́ràn. Adùn yìí dẹ̀ jẹ́ adùn kan tí ó jẹ́ pé nígbà tí mo bá lọ gba ice cream, adùn yìí ni màá bèèrè fún ní gbogbo ìgbà náà. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tó yẹ kí ènìyàn kí ó ní.

Báwo ni o ṣe máa múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Ìpàdé pẹ̀lú oníbàárà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dà máa ń ṣe eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó dára. Mo máa ríi dájú pé mo máa ń ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe, tí ó lè jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì náà, àti láti rí dájú pé mo ṣe gbogbo àwọn nǹkan tí mo ti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi jẹ́ nǹkan tí ó pọ̀ díẹ̀. Lálá kọ̀ko, mo ní ìdojúkọ lórí àwọn nkan kan tí ó tun ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Boyá ìdojúkọ lórí àwọn nǹkan kéékèèké àmọ́ àwọn elèyii jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi.

Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Tea jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidigidi, òun dẹ̀ nǹkan tí mo fẹ́ràn láti máa mu ní gbogbo ìgbà náà. Ìdí nìyẹn tó rẹ pé nígbà tí ó bá wù mí láti ṣàwon kan kan, coffee jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidigidi, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára náà. Ìdí nìyẹn tó rẹ pé gbogbo nǹkan tí màá ṣe coffee ní àwọn éléyí tí mo fẹ́ràn jù.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Oúnjẹ alẹ́ jẹ́ àwọn oúnjẹ kan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ máa ń jẹ ní àkókò gẹ́gẹ́ bí ènìyàn. Ídì nìyẹn tí màá fi máa ṣe ẹlẹ̀yì. Owo ale ni mo dẹ̀ máa ń jẹ ní dédé, rí ní ọgọ́ àh, mes--méje ní ìrọ̀lẹ́ ni mo máa ń jẹ oúnjẹ. Alẹ́ tọ́ de jẹ́ ǹkan tí ó dára ná.

Nígbà wo ni ọ̀ kẹ́yín kọ lọ sí ilé ìkàwé? Ilé ìkàwé jẹ́ ibi kan tí mo máa ń lọ gege bí ènìyàn. Mo dẹ̀ máa ń lọ sí ibi nígba ti ayẹ rẹ bá ṣe sílẹ̀ láti lọ ni. Nitori pe ó jẹ́ nǹkan tí ó dára, ó dà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì naa ìdí nìyen tó je pẹ́, igba kẹ́yìn tí mo rí i gbà tí wọ́n wà ní lẹ́wẹ̀ẹ́ ẹ̀kọ́ gíga.

Báwo ni ó ṣe máa ń kí àwọn ènìyàn? Láti kí àwọn ènìyàn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dà máa ń ṣe eléyii ní ọ̀kọ̀ọ̀kan ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí o yọ náà. Nítorí pé eléyii jẹ́ nǹkan tí a ṣe pàtàkì nígbà tí mo bá fẹ́ kí àwọn ènìyàn, mo máa kí wọn dáradára ni ẹ́leyii wá dá lórí àwọn ènìyàn tí mo bá fẹ́ kí ní ìgbà náà ṣe.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Ọkọ̀ ojú irin jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mọ̀ dẹ̀ ti rìn pẹ̀lú eleyi ri tóri o jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Gẹ́gẹ́ bí ènìyàn, ó dẹ̀ jẹ́ ǹkan tí ó máa mú inú mi dùn náà. Ìdí nìyẹn tó jẹ́ pé mo máa ń ṣe eleyi ní ọ̀nà tí o tọ́ àti ní ọ̀nà tí ó si yẹ dáradára náà sibẹ̀.

Ìgbà mélòó ni ó máa ń ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀? Láti máa ní ìpàdé ní ọ̀ṣọ̀ọ̀ṣẹ̀ jẹ́ nǹkan tó dára rárá. Mo máa ń ní ìpàdé ní ọ̀ṣọ̀ọ̀ṣẹ̀ fún ìgbà méjì. Ìgbà méjì jẹ́ ìgbà kan, ìyẹn ni àjọ Sọ́ńdè àti ní àjọ Mọ́ndè náà. Ìgbà yẹn ni mo máa ń ní ìpàdé. Tó dẹ̀ jẹ́ nǹkan tó dára lọ́pọ̀lọpọ̀ láti máa ṣẹ.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ mi jẹ́ tábìlì kan tí ó dára tí ó dára tí mo dẹ̀ fa fi ṣe àwọn iṣẹ́ tí ó pọ̀ náà. Àwọn tábìlì iṣẹ́ won yẹn je tábìlì kan tí a jẹ́ wipé ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ máa ń lò fún àwọn iṣẹ́ tó pọ̀. Ìdí nìyẹn to jẹ́ wipé àwọn ẹlẹ́yìí jẹ́ nǹkan tí ó dára gidigidi tí a dẹ̀ máa ń mú inu mi dùn náà ṣi.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? Àwọn àlọ́ apanilẹ́rìn jẹ́ àwọn àlọ́ kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni. Ó dẹ̀ jẹ́ àwọn àlọ́ kan tí ó dára náà kí ènìyàn máa gbọ́. Nígbà tí mo bá fẹ́ rẹ́rìn-ín, ìgbà yen ni mo máa n wo àwọn àlọ́ yii. Ó dẹ̀ jẹ́ àwọn àlọ́ kan ti ó dára gidi gidi, idi niyen tí mo fi máa ń wo àwọn àlọ́ náà.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Láti má jẹun nínú ọkọ̀ ń jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń ṣele ní ọnà tí ó tọ́ áti ní ọ̀nà tí ó yẹ, náà ni wípé, ó lè jẹ ǹkan tí ó dára tí ó dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa ṣe. Náà, mo máa ń jẹun nínú ọkọ̀ mi nígbà tí aye rẹ bá ti sí lẹ̀ nítorí pé, é lè jẹ ǹkan tí kò burú kí ènìyàn tó ṣe.

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Máa ṣiṣẹ́ láti ilè jẹ́ nkan tí ó dára díẹ̀. Mo de máa ń ṣe eléyii ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yé nítorí pé eleyii jẹ́ nkan tí ó dára ìdí nìyẹn tí mo fi máa ń ṣe eleyii Mo de máa ń ṣẹ́ naa pẹ̀lú ọkọ̀ kan nítorí pé inú mi máa ń dùn si nígbà tí mo bá ṣe àwọn eleyii náà.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìtagbàńgbà? Iṣẹ́ ìtagbàńgbà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó jẹ̀ jẹ́ nǹkan tí ó máa ń mú mi dùn ná. Àwọn eré lè jẹ́ nǹkan tí a máa ń ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. E lè de jẹ́ nǹkan tí ó dára nìkan tí mo fi fẹ́ràn elé yìí, ó dẹ̀ jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí dáradára ná.

Ṣé ọ́ máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Ìsọdọ̀tun ọkàn jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo de máa ń ṣe eleyii loorekoore náà gẹ́gẹ́ bí ènìyàn nitori pe ó jẹ́ nǹkan tí ó dára, ó dè jẹ́ nǹkan tí inú mi máa ń dùn sí láti máa ṣe náà. Nígbà tí èeyan bá ṣe ìsọdọ̀tun ọkàn, ó máa n mu ogbon, imo àti oye wa ìdí niyen tí ó fi máa ń ṣe eleyii ní gbogbo ìgbà.

Ṣé o ti gun alùpùpù rí? Alùpùpù jẹ́ ọkọ̀ kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn, ó dè jẹ́ ọkọ̀ kan tí ó dára. A ò lè máa gun lé lóòókò rẹ̀ náà gẹ́gẹ́ bí ènìyàn, nítorí pé ó jẹ́ ọkọ̀ kan tí ó yẹ pé mo nífẹ̀ẹ́ sí tí mo sì fẹ́ràn. Ẹ̀dẹ̀ ènìyàn ni mo sì máa ń gun ẹlẹ́yìí. À nígbà tí mo bá fẹ́ lọ sọ́kọ̀ ni mo máa ń gun alùpùpù.

Ṣé o máa ń ka àwọn adérùn dáadáa? Àwọn adérùn jẹ́ nǹkan tó ṣe pàtàkì, ó dà máa ka àwọn eléyìí dáadáa náà ní gbogbo ìgbà. Nítorí pé ó jẹ́ nǹkan tó dára tí ó dà máa mú mí dùn náà rí ní ènìyàn tí mo fi máa ṣe eléyìí. Láti máa ka àwọn adérùn jẹ́ nǹkan tí mo máa ń ṣe nítorí pé láti ṣe eléyìí ó jẹ́ nǹkan tí ó dára náà.

Irú kọ̀npútà wò ní o ní? Kọ̀npútà tí mo ní gẹ́gẹ́ bí ènìyàn, mo ní kọ̀npútà àti ilé iṣẹ́ àwọn Samsung tí wọ́n ti ṣe jáde, ó jẹ́ kọ̀npútà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ máa ń lò fún àwọn iṣẹ́ ọ̀tún àti láti ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí wọ́n dẹ ṣe pataki si mi náà. Kọ̀npútà yìí dára lọ́pọ̀lọpọ̀, ìdábọ̀wọ̀

Kí ni àwọn ohun èlò tí ó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Ibi iṣẹ́ mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, àwọn ohun èlò tó jẹ́ pé wọ́n lè ṣe pàtàkì níbẹ̀ wọ́n pọ̀ díẹ̀. Alákọ̀ọ́kọ́ ohun èlò bíi iná mọ̀nàmọ́ná, bíi ẹ̀rọ kọ̀m̀pútà, bíi àwọn lápútọ̀pù àti àwọn fóònù jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì.

Ṣé o, o ti fún ní ẹ̀jẹ̀ rí? Mo ti fúnyan ní ẹ̀jẹ̀ rí, eléyìí jẹ́ nǹkan tí mo ti ṣẹ̀ rí gidigidi, ó de je nǹkan tó dára kí ènìyàn máa ṣẹ̀ náà, idi nìyẹn tí mo fi ṣẹ àwọn eleyi Nígbà tí mo wà nílé ìwé ẹ̀kọ́ gíga ni mo fún àbúrò mi kan ní ẹ̀jẹ̀, eléyìí de je nǹkan tí mo ṣẹ, tí ó dà mú mí dùn gidigidi nígbà náà lọ́hùn-ún.

Báwo ni irinṣẹ́ máa ń gba owó àwọn ènìyàn? Láti gba owó àwọn ènìyàn jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Ọ̀dẹ máa ń ṣe èyí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Nígbà tí mo bá fẹ́ ṣe eléyìí, mo máa ń dájú pé ó dá lé lórí àwọn èèyàn tí mo fẹ́ gba owó wọn. Ṣé àwọn tó jù mí lọ ní à kí àwọn tí a jọ wà ní ẹlẹgbẹ́? Ẹ̀rọ eléyìí ló máa ń dájú lórí ẹ̀ náà.

Ṣé o máa ń ṣèwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀? Láti máa ṣèwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀ jẹ́ ǹkan tí èmi ò kí ń ṣe gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé kò ṣáyé tó kàn mí. Àmọ́ nígbà tí ó bá jẹ́ àwọn tí mo fẹ́ gbà sí iṣẹ́ ni, mo máa rí dájú pé mo ṣèwádìí wọn láti mọ irú ìwà tí wọ́n jẹ́ àti irú ènìyàn tí wọ́n ṣì jẹ́ náà pàápàá jùlọ.

Ṣé o fẹ́ràn orin òkè? Láti rin òkè jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti ṣe rí, nítorí kó jẹ́ nǹkan tí ó léwu tí ó de maa mu ẹrù ń bà mí. Gẹ́gẹ́ bí ènìyàn tó jẹ́ pé o máa n bẹ̀rù, ìdí nìyẹn tó jẹ́ pé mi ò kí ń rìn òkè. Ó de je nǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn náà.

Ṣé a máa ṣe ìdárayá? Ìdárayá jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa rí dájú pé mò ṣe eléyìí ní orekore náà, wọ́n ni ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ. À láti máa ṣe ìdárayá jẹ́ nǹkan tí ó dára. Mo dẹ̀ máa rí dájú pé mo ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́, nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára.

Báwo ni o ṣe máa ń gba ìyìn? Láti máa gba ìyìn jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo jẹ́ má ṣe eléyii ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Nígbà tí mo bá mú èrò tuntun wá ní ibi iṣẹ́ àbí nígbà tí mo bá ṣe ǹkan otun, ìgbá yìn ni mo máa gba ìyìn. Ó dè jẹ́ ǹkan tí ó dára tí ó dè máa n múnu mi dùn ní gbogbo ìgbà nígbà tí n bá ṣe àwọn eléyìí náà ṣe.

Mo máa ń fi tùràrí, láti máa fi tùràrí dẹ̀ jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ máa ń ṣe ní gbogbo ìgbà náà. Nítorí pé nígbà tí àwọn bí i àkééke tàbí ó dẹ̀ tu máa ń rí àwọn ẹ̀mí burúkú kúrò ní àyíká náà, nípa ìdí èyí mo máa ń fi tùràrí ó dẹ̀ jẹ́ ǹkan tí mo máa ń ṣe ní òòrèkóòrè tí ó dẹ̀ máa ń mú mí dùn gidigidi ní gbogbo ìgbà.

Ṣé o mọ bí a ti ń dá ọkọ dúró ní ìdojúkọjú? Láti dá ọkọ dúró ní ìdojúkọjú jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mọdé máa ń ṣe èléyìí ní ọ̀nà ti o tọ́ àti ní ọ̀nà ti o yẹ, nítorí pé eleyi je lára àwọn ǹkan tí ó máa jẹ́ kí inú mi dùn gẹ́gẹ́ bí ènìyàn. Àwọn ọmọdé máa ń ṣe èlé yìí ládúrú lórí àwọn ọgbọ́n tí wọ́n ní ní ilé ìwé kọ́kíńkan.

Báwo ni o ṣe máa ṣètò àwọn imeéèlì rẹ àwọn ètò àwọn imeéèlì jẹ́ ǹkan tí ó dára, mo dè máa n ṣètò àwọn eleyii ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Mo máa rí dájú pé mo ṣètò wọn ní ìpele ìpele sí oríṣiríṣi ọ̀nà láti rí dájú pé mò mọ́ jú tó àwọn imeéèlì làálàìṣi àfẹ́wẹ́dò ní orí rẹ̀

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójoojúmọ́? Látí máa fọ eyín lójojúmọ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mọn de máa ń ṣe éleyii ní ìgbà méji, ìyẹn ní òwúrọ̀ àti ní alẹ́. Ìgbà yìí ni mọ́ máa ń fọ eyín, eléyìí jẹ́ nǹkan tó dára ti ó ní ìtumọ̀, tí ó dẹ̀ jẹ́ nǹkan tí ó yẹ kí ènìyàn kí ó máa ṣe ni. Nítorí pé nígbà tí eyín bá mọ́ eleyii ni o máa jẹ́ kí ara wà ní ìmọ́tótó náà ṣe.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Láti sí fèrèsé ọkọ̀ jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti ṣe nítorí pé kì í ṣe nǹkan tí ó dára. Ìdí nìyẹn to jẹ́ pé mi ò kí n sí fèrèsé ọkọ̀. Àmọ́ eleyi wa dá dúró lórí àwọn nǹkan kan tó bá ṣẹlẹ̀. Tọ́ri pé ìgbà tí òjò ń rọ̀, mo máa ń tì í. Nígbà tí oòrùn bá ràn gidigidi, mo máa ń ṣí sílẹ̀ ní gẹ́gẹ́ bí ènìyàn.

Báwo ni o ṣe máa n yanjú àwọn ìṣòro ero ayárabíàṣá? Àwọn ìṣòro ayárabíàṣá jẹ́ àwọn ìṣòro kan tí ó ṣe pàtàkì, mọ́ dè máa n rí dáju pe mọ yanjú wọn ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Nígbà tí àwọn ìṣòro yìí bá wáyé, mo máa n rí dáju pe mọ pé àwọn tó ní ọgbọ́n ìmọ̀ ní òri rẹ̀ láti ṣe ìyanjú sí i.

Ṣé o ti lu etí rí? Lati lu etí rí jẹ́ nǹkan tí ó lòdì sí ìlànà àti ìṣe ní ìjọ Yorùbá. Idi nìyẹn tó je pé mi ò tí lu etí rí. Ó de jẹ́ ǹkan tí mi ò fẹ́ràn láti ṣe náà gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé ò jẹ́, ó jẹ́ ǹkan tí kò bójú mu tí kò de ye kí ènìyàn kí wọ́n má ṣe náà. Ó dọ̀ jẹ́ ǹkan tí mi ò tí ṣe rí.

Ṣé ìgbà mélòó ni o máa ń fọ̀nù lọ́jọ́júmọ́? Láti máa lo fóònù mi lọ́jọ́júmọ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Fóònù mi jẹ́ nǹkan táyẹ kún mo máa ń lò ní ìgbà tí ó pọ̀ náà, tí ókú ń fi máa ń ṣe àwọn iṣẹ́ tí ó pọ̀. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe eléyii ní òreekore. Ó dà jẹ́ ǹkan tí ó dára náà tí ó dà máa ń mú mí lódù nígbà tí mo bá ṣe é.

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀ mi ò kí ń bínú, láti máa bínú jẹ́ nǹkan tí kò dára, ìdi niyen tí mi ò kí ń fi ṣe eléyìí. Modẹ máa ń je pe mo máa ń ṣe àwọn nnkan kan tí mo nílò láti ṣe náà ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ ní torí pé eléyìí jẹ́ ǹkan tí ò dára tí ó yẹ kí ènìyàn kí ó máa ṣe.

Se ó máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Láti máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì jẹ́ nǹkan tí ó dára. Ó lè jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. Àwọn ìdí niyi tí mo fi máa ń ṣe eleyii ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Ó de jẹ́ nǹkan tí ó dára náà mo dè máa ṣe lẹ́ yìí nígbà tí àyè re ba si silẹ̀ fún mi láti ṣe dáadára.

Ṣé o fẹ́ràn rá oúnjẹ ní opópóná? Látí ra oúnjẹ ní opópóná jẹ́ nnkan tí mi ò fẹ́ràn láti máa ṣe. Nitoripe ólòdi ṣí àwọn nkankan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn, ó dé jẹ́ ǹkan tí kò yẹ kí ènìyàn máa ṣe náà. Nítorí pé mi ò mọ ibi tí wọ́n ti ṣe àwọn oúnjẹ wọ̀nyí. Ìdí nìyẹn tí mio kii ra oúnjẹ ní opópóná síbẹ̀.

Báwo ni ọṣẹ máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Láti máa ran àwọn ènìyàn lọ́wọ́ jẹ́ nǹkan tó dára, ó lè jẹ́ àwọn nǹkan tí ó ṣe pàtàkì náà. Mo de má n rí pé mo máa ń ṣe àwọn ilé ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Nígbà tí mo bá rí àwọn ènìyàn láti rán wọn lọ́wọ́, ìgbà mí ì mo máa ń fún wọn ní owó, ìgbà mí ì mo máa ń fún wọn ní àmọ̀ràn. Àwọn ilé èdè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì.

Irú etígbọ́ wo ni ò ń lò? Etígbọ́ tí mo ń lò ni etígbọ́ tí ilé-iṣẹ́ àwọn Samsung tí wọ́n ṣẹ̀ ṣè jáde. Etígbọ́ yìí jẹ́ etígbọ́ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí ó de máa gbọ́ ǹkan gẹ́gẹ́gẹ́. Nígbà tí mo bá fẹ́ gbọ́ orin tàbí nígbà tí mo bá fẹ́ wo eré-ìdárayá ni mo máa ń lo àwọn etígbọ́ wọ̀nyí.

Ojú ọjọ́ wo nínú ọ̀ṣẹ̀ ni o fẹ́? Ọjọ́ tí mo fẹ́ràn jù ninu òsè ni, ni ọjọ́ ìsinmi. Ọjọ́ ìsinmi jẹ́ ọjọ́ kan tí inú mí máa ń dùn láti rí àkókò lo pẹ̀lú àwọn ẹbí àti láti ṣe àwọn nǹkan tí ń rọrùn mi. Náà ó dẹ̀ jẹ́ ìgbà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí inú mí dè máa ń dùn gidigidi náà. Nítorí pé ó jẹ́ ọjọ́ kan tí kò dára.